Ní ọ̀pọ̀ ìgbà mìíràn, mo máa ń sùn ní ọ̀sán. Pàtàkì jùlọ lópìn ọ̀sẹ̀ tí mo bá ti rí ààyè àti sùn, èmi a máa sinmi, màá máa sùn ní ọ̀sán. Nígbà tí mo bá ti ṣiṣẹ́ láti òwúrọ̀ tí ó sì rẹ̀ mí ní òpin ọ̀sẹ̀, ní ọgbà mìíràn tí mo bá ráyè sùn ní ọ̀sán, màá máa sùn ní ọ̀sán.